Bẹ́ẹ̀ni, mo ti lọ sí òde rìí, pàápàá òde tó-- òde oríṣìíríṣìí ni mo ti lọ. Mo ti lọ òde ìsọmọlórúkọ rí. Àìmọye òde ìsọmọlórúkọ tí mo ti lọ, ìgbà, ìgbà tí a lọ sí òde ìsọmọlórúkọ, ẹnìkan tí ó wà ládùúgbò wa tí ó ṣẹ̀ bí ìmọ ọkùnrin tó fẹ́ sọmọ lórúkọ. Ní ibẹ̀ ni wọ́n á pa ẹ̀rọ̀, wọ́n ń paríyá, wọ́n, wọ́n, wọ́n sún oúnjẹ, wọ́n pe, wọ́n pe olùṣọ àgùntàn tó bá wọ́n sọmọ lórúkọ. Wọ́n, wọ́n ṣẹ̀ wọ́n, wọ́n, wọ́n yọ̀, wọ́n jó, wọ́n ṣe gbogbo ẹ̀ igbà tà ṣe tán, tí wọ́n sọmọ lórúkọ tán. Ẹ̀mi o wùlè dúró parí pẹ̀lú wọn, máa padà lọlé. Mo ní ò ti lọ sí òde ìgbéyàwó náà rí. Ìgbéyàwó, àìmọye òde ìgbéyàwó tá, tá, tí àwọn ènìyàn máa ń ṣe. Wọ́n máa ń sábà ṣe ẹ́ ní ọjọ́ àbámẹ́ta. Ọjọ́ àbámẹ́ta ni wọ́n ti máa ṣe òde, ẹ̀, òde ìgbéyàwó. Igba yẹn, káàkiri lọ́pọ̀ ìgbà, ibi tí wọn ti máa ṣe, àwọn ẹbí ìyàwó, àwọn ẹni ló máa ń sọ ibi tí wọ́n ti máa ṣe òde náà. Lọ́pọ̀ ìgbà ó lè jẹ́ ilé bàbá ìyàwó àbí kó jẹ́ event centre tí bàbá ìyàwó àti ìyàwó bá yàn. Ìbẹ́ni wọ́n ṣe wọ́n sábà ṣe. Àwọn tó súnmọ́ mi, àwọn tó jẹ́ ọ̀rẹ́ mi, àwọn tó jẹ́ ẹbí ìyá àbí ẹbí bàbá mi ló máa ń sábà lọ sí ìsọ-- ẹ́, ni wọ́n sábà lọ sí ìgbéyàwó wọn. A ti máa lọ sí ìgbéyàwó odún púpọ̀ o láàárínrin, ó jẹ́ nǹkan tí ènìyàn fi nílọ́, ogbọ́n ènìyàn fín ni òye, nǹkan tí wọ́n máa ń ṣe bẹ́ẹ̀.

Gẹ́gẹ́ bí Kristẹni, irú ẹbùn tí mo fẹ́ràn láti fún ènìyàn àwọn ènìyàn kì í ṣe dandan ohun tí ó ń bo o tàbí tí ó ń yọ, tí ó ń yọ lára, ṣùgbọ́n ohun tí ó ní ìtumọ̀ tí ó sì ní ọkàn kan. Mo ti kọ́ pé ẹ̀bùn tí ó dára jù kì í ṣe iye owó tí a fi rà, ṣùgbọ́n ìfẹ́ àti ìrònú tí a fi yàn án. Nígbà tí mo bá fún ènìyàn ní ẹ̀bùn, mo máa n ronú pé kíni, kíni yóò jẹ́ kó mọ̀ pé a rántí rẹ̀, pé a ni lọ́kàn, pé ó ṣe pàtàkì. Mo fẹ́ràn láti fún un ní ẹ̀bùn tí ó lè ní ipa pípé lórí ìgbésí ayé ènìyàn. Nígbà mí, ó lè jẹ́ kí, ó lè jẹ́ ìwé kan tí, tí yóò kọ́ni ní ọgbọ́n, tí yóò gba ọkàn la tàbí tí yóò fúnni ní ìrètí. Bí Kristẹni, mo mọ̀ pé a bá ra ọ̀rọ̀, mo sì mọ̀ pé ìmọ̀ tó dára tàbí ìtàn tí ó kún fún ọgbọ́n lè yí ìmọ̀lára sílẹ̀ ènìyàn padà. Nítorí náà, ẹ̀bùn tí ó, tí ó ń kọ́ni tàbí tí ó ń gba ẹ̀mí là máa jẹ́ ohun tí ó súnmọ́ ọkàn mi gan gan.

Bẹ́ẹ̀ni, mo ti gun ọkọ̀ ojú omi rí àti ìrírí yẹn jẹ́ kí ó jẹ́ ohun tí, ohun tí, ohun tí ó fi àmì tó jinlẹ̀ sí, sílẹ̀ lórí bí mo ṣe ń wo iṣẹ́ àti ayé, àti, àti ayé. Ó jẹ́ èrò tó fi ń wo iṣẹ́ àti ayé lápapọ̀. Gẹ́gẹ́ bí amọ̀ṣẹ́wàdíìlẹ̀, gígùn ọkọ̀ ojú omi kìí ṣe ìrìnàjò ìgbádùn lásán fún mi. Ó tún jẹ́ ìrírí iṣẹ́ tí, tí ń kọ́ ni nípa ìṣọ́ra, ìṣètò àti bí àyíká ṣe yí ìpinnu ènìyàn padà. Nígbà tí, nígbà tí mo bá wà lórí omi, mo máa ń mọ̀ pé ayé kò dá lórí ìdákẹ́jẹ́ pátápátá. Ohun gbogbo ń rí, ń yípadà ó sì ń bẹ̀rẹ̀ pé kí ó jẹ́ ẹni tí ó ní ìfarabalẹ̀. Nígbà tí mo bá gun ọkọ̀ ojú omi, ohun tó ṣe kókó sọ́kàn mi jù ni bí ayé ọkọ̀ bá ṣe wà sí, bí a ṣe lè lo ayé ọkọ̀ àti wípé omi ń rí lọ́wọ́lọ́wọ́, ọkọ̀ sì tẹ̀lé ìlànà tí tó dá lóri, tó dá lórí, ọkọ̀ dà máa tẹ̀lé ìlànà tí ó dá lórí ìṣirò, ìmú, ìmúlò irinsẹ́ àti, àti, à, àti ìmọ̀ ìrìnàjò. Èyí, èyí jọ iṣẹ́ amọ̀ṣẹ́wàdí gàn, èyí, èyí ó jọ iṣẹ́ amọ̀ṣẹ́wàdí gàn torí pé, torí pé a gbọdọ̀ jẹ́ kí data, a gbọdọ̀, torí pé a gbọdọ̀ gbẹ́kẹ̀lé data ìtọ́nisọ́nà àti ìmọ̀ gangan kìí ṣe ìrònú lásán. Ìrírí yẹn jẹ́ kí n lóye dáadáa pé níbi tí àyíká bá ti le, níbi tí àyíká bá ti le, ìmú, ìmúlò ọgbọ́n àti, àti ìbámu pẹ̀lú àyíká ń, ń jẹ́ ohun ńlá kan. Mo tún kọ́ nípa ìfaradà àti ìtẹ́lọ́rùn. Gígùn ọkọ̀ ojú omi kìí jẹ́, kìí jẹ́ ohun tí gbogbo ara bá faramọ́ kẹ́sẹ̀kẹ́sẹ̀. Ara lè yí, ọkọ̀ lè bẹ̀rù díẹ̀ ṣùgbọ́n pẹ̀lú àkókò, ó máa ń jẹ́, ó máa, ó máa ń kọ́ ni láti faradà àti, àti láti bá ìṣe pàpadà omi sílẹ̀ dípò kí ọkọ̀ kó kojú omi. Ìtàn yìí tàbí, ìtàn yìí dàbí púpọ̀ nínú iṣẹ́ wa, à níbi tí a ti gbọ́dọ̀ kọ́ láti ṣe pẹ̀lú ayédáyédà dípò kí a má, dípò kí a má jagun lọ.

Ọjọ́ tí mo fẹ́ràn jù ni, ọjọ́ tí mo fẹ́ràn jù láàárín ọ̀sẹ̀ ni, ní ọ̀sẹ̀ òní, ọjọ́ ẹtì. Nítorí pé ó jẹ́ ọjọ́ tí ó dúró láàárín ìṣà-ìṣàpá àti ìṣàpá àti ìsinmi. Ọjọ́ tí ọkàn ti bẹ̀rẹ̀ sí í tu ara rẹ̀ sílẹ̀ lẹ́yìn ọ̀sẹ̀ tí ó kún fún iṣẹ́ ìrònú, tó kún fún iṣẹ́ ìrònú. A, gẹ́gẹ́ bí Kristẹni, gẹ́gẹ́ bí Kristẹni, èyí kì í ṣe ọjọ́ lásán fún mi. Ó dàbí, ó dàbí àkókò ìmúra ọkàn, ìṣàkíyèsí, ìṣàkíyèsí ara ẹni àti ìtúnṣe ìbáṣepọ̀ pẹ̀lú, ìtúnṣe ìbáṣepọ̀ pẹ̀lú Ọlọ́run àti ara mi. Ni gbogbo ọ̀sẹ̀, a máa ń ṣe iṣẹ́ takuntakun. A máa ń lépa àfojúsùn, a sì máa ń kojú ìpèníjà. Ṣùgbọ́n nígbà tí ẹtì bá dé, inú, inú mi máa ń bàjẹ́ díẹ̀. Kò, kò dájú pé gbogbo ìṣòro ti parí ṣùgbọ́n ọkàn mi mọ̀ pé ayé ń bọ̀ fún ìsinmi, ìdákẹ́jẹ́ àti ìtúrónu, ìtúrónu, ìtúróyìn ara mi. Ó jẹ́ ọjọ́ tí mò ń fi, tí mò ń fi, mo fi ń ro ọ̀sẹ̀, pé ọ̀sẹ̀ yìí ti ń lọ, tí mo dẹ̀ máa ń rò, tí mo dẹ̀, tí mo máa ń rò pé ṣé bí mo ṣe le lọ ọ̀sẹ̀ yìí ó dáa tó. Kí ni mo ṣe dára ní ọ̀sẹ̀ yìí? Báwo ni mo ṣe le lo ọ̀sẹ̀ tó ń bọ̀ dáradára kí n lè tún fi ọ̀sẹ̀ lé Ọlọ́run lọ́wọ́? Èyí tún jẹ́ ọjọ́ tí mo, mo, tí mo, tí mo ń mú, tí mo, tí mo máa fi múra fún ọjọ́ ìsinmi gidigidi nítorí pé láàárín ọ̀sẹ̀, ìgbà tí, ìgbà tí ọ̀sẹ̀ ti parí tó jẹ́ ọjọ́ ẹtì, ọjọ́ ẹ̀ẹ̀rín, a sì máa, àti ìgbà yẹn màá ti máa ṣe múra lẹ́ẹ̀ fún ọjọ́ ìsinmi tí màá ti máa kọ àwọn nǹkan tí mo fẹ́ kọ́, àwọn ọ̀dọ́ ní ọjọ́ ìsinmi tí màá ti máa kọ́ àwọn ìw-- ọjọ́ ẹtì sí ọjọ́ àbámẹ́ta àti ọjọ́ ẹtì ni màá ti máa ṣe ohun tí màá ti máa, tí màá ti máa gbáradì láti lè máa ṣe ètò fún ọjọ́ ìsinmi. Ó jẹ́ ọjọ́ tí mo fẹ́ràn gan.

Ṣíṣe àjọyọ̀ ọjọ́ ìbí mi kì í ṣe ohun tí ó lè rára. Èmi gẹ́gẹ́ bí ẹni kan tí n bá ti, tí n bá ti jí láyọ̀ àti áláafíà ní ọjọ́ tí o ṣe ọjọ́ ìbí mi. Nǹkan tí màá kọ́kọ́ ṣe ni pé màá kúnlẹ̀, màá wólẹ̀, màá foríbalẹ̀ fún Ọlọ́run olódúmàre. Màá dúpẹ́ lọ́wọ́ rẹ̀ fún oore tó ṣe fún mi, fún bó ṣe pa mi mọ́, fún bó ṣe ṣọ́ mi, tí ò jẹ́ kí ibi kó ṣẹlẹ̀ sí mi, tí ò jẹ́ kí ọwọ́ àwọn aayé, tí ò jẹ́ kó tẹ́ mi. Màá dúpẹ́ lọ́wọ́ maami l'eko fún àṣeyọrí tí mo ṣe lọ ní, ní ọdún tó kọjá, tí mo fi lọ, tí mo fi bọ̀, tí mo fi dé láyàtáláfíà, tí mo dẹ́ fi wá padà wọ ọdún kan tí ọdún kan tó, tó, tó pé ní ọjọ́ ayé mi, tó tún padà pé lọ́jọ́ ayé mi. Màá bẹ̀rẹ̀ sí ní yin ọlọ́run, màá bẹ̀rẹ̀ sí yin lógo. Tí n bá ti wá ṣe ìyẹn tán, màá wá jí láàrọ̀. Tí n bá ti wá, tí bá ti wá ṣe ìyẹn tán, màá wá. Tó bá jẹ́ ọjọ́ iṣẹ́ ni, màá múra iṣẹ́, màá lọ ibi iṣẹ́ mi. Màá, mii ní jẹ́ kí tí àwọn ènìyàn bá ti ẹ́ fẹ́ bí mi nínú ní ọjọ́ yẹn, mii ni, mii ti ẹ̀ ni bínu nítorí ó jẹ́ ọjọ́ ayọ̀ mi. Àmọ́ tí wọ́n bá sì fẹ́ máa bí mi nínú sìi, máa sọ fún wọn kí wọ́n má, kí wọ́n má ṣe irú ǹkan báyìí nítorí pé ọjọ́ yìí jẹ́ ọjọ́ ayọ̀ mi máa jẹ kí n bínu sí ẹ. Tí n bá dẹ́ ti wá dé láti ibi iṣẹ́, màá rìn lọ, màá rìn bọ̀, màá rìn inú ọgbà mi, màá lọ, màá bọ̀. Tí n bá ní ǹkan tí mo lè pa bíi adìẹ, màá pa adìẹ, màá jẹ ẹ́, màá fi ṣe oúnjẹ. Àmọ́ tí ọjọ́ ìbí mi bá jẹ́ ọjọ́ tí ó jẹ́ bí tó bá bọ́ sí ọjọ́ ìsinmi àbí ọjọ́ àbámẹ́ta, tó bá bọ́ sí ọjọ́ ìgbà tí, ọjọ́ tí mii lọ ibi iṣẹ́, tí n bá ti gbàdúrà tán láàrọ̀, màá wá ǹkan tí màá pa jẹ bíi a, bíi adìẹ torí pé bí mo ṣe wà yàtọ̀ sí pé mo ń ṣiṣẹ́ ìjọba, àgbẹ̀ ni mí. Mo ní àwọn ǹkan ọ̀sìn tí mò ń sìn. Mo ní àwọn ǹkan bíi adìẹ, adìẹ, adìẹ eworo, eh, tòlótòló, ẹja, ẹja ààrọ̀. Lára àwọn ǹkan kan yìí, màá mú ẹ̀yokq lára ẹ̀, màá pa, màá fi ṣe ọbẹ̀, ọbẹ̀ ata, màá sì fi jẹun. Bí i, bí i mo fẹ́ ṣe ìrẹsì ni, tí màá fi jẹun àbí mo fẹ́ gún iyán fẹ́lẹ́fẹ́lẹ́ fúnra mi, màá fi jẹun. Àwọn ọ̀rẹ́ mi náà tó súnmọ́ mi, wọ́n lè wá sílé mi, á jọ ṣeré, á jọ jẹun. Àmọ́ lọ́jọ́ yẹn, lọ́jọ́ irú ọjọ́ ìbí mi, mi kì í sáabà lọ sí ìgboro. Mo máa já ye kiri mi kì í ṣe irú ẹ. Torí tí èèyàn bá ti ń ṣe irú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kí èèyàn máa, kí èèyàn ma lọ, káàyọ ma lọ payan, kí èèyàn ma lọ tibẹ̀ lọ. Torí pé a mọ̀ àwọn mìíràn to ẹ́ pé nígbà tán ṣe ọjọ́ ìbí wọn, wọ́n lọ káàkiri, wọ́n tẹ́ lọ sí ibi swimming pool bí tí àwọn èeyàn tí ń wẹ̀. Ba àwọn mi ṣe bọ́ sí omi nìyẹn, wọ́n dẹ̀ mú omi yó, wọ́n dẹ̀ gbà bẹ́ẹ̀ lọ sí ọrùn, a rí i máa bọ̀. Titun, ìdí tó jẹ́ pé kí n má, èmi kì í ṣe ń jáde lọ ibi afẹ́fẹ́yẹyẹ tí àwọn èèyàn tí máa ń jẹ oúnjẹ káàkiri, àti láti lọ máa ṣeré kì í ṣe ǹkan tó dára rárá.